Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró de nǹkan? Ohun tí ń máa ń dúró de nǹkan, igba mìí mo máa ń gbàdúrà pé ki nǹkan náà ó bọ́ sí. Ma dúró, máa ṣe kíńi gbowó bá ẹgbẹ́. Máa ń dúró, bá ń kíni ó máa ń ṣe nígbà tí wọ́n ń dúró de nǹkan. Ah.

Nígbà wo ni o kéyin lọ sí ọjà? Mo ṣẹ̀ lọ sí ọjà ní ọjọ́ àbámẹ́ta. Mo ṣi lọ sí ọjà, mo lọ ra, mo lọ ra àwọn ǹkan lọ́jà tí mo máa fi ṣe omi dùndùn. Mo lọ sí ọjà lọ ra àwọn èso tí màá lò fi ṣe omi dùndùn.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Àwọn ọjà tuntun kọ̀ọ̀kan tí ń jáde bíi agbalumọ, ọsàn àwọn yẹn ti ń jáde. Èyí tí o ba máa fi di oṣù kejì, oṣù kẹta. Àwọn nǹkan tuntun mìí na ma ti máa jáde ní oṣù kẹta. Àwọn nǹkan mìíràn máa jáde ní oṣù kẹta. Àwọn èsò tuntun máa jáde ní oṣù kẹta.

Ṣé o máa ń ṣe yoga? Rárá mi ki ń ṣe yoga. Àmọ́ mo máa ń wò lórí i, ni órí tẹlifíṣàn. Mo máa ń wò bọ́bà ṣe, bo se máa ń ṣe, amọ emi ò kún nṣe. Ko saye fún mi láti máa ṣe yoga, àárọ̀ mo ti jí jade, màá tún de lálẹ́, a n wọlé lálẹ́. A tún di àárọ̀ ọjọ́ kejì, mo tún jí jade. Mo ràye, máa ṣe yoga yen.

Oṣu wo ninu ọdun ni o fẹran ju? Oṣù Kẹ́rin ni mo fẹ́ràn jù, torípé oṣù Kẹ́rin ni ọjọ́ ìbí mi, torípé oṣù Kẹ́rin náà ni mo bí ọmọ à—ọmọ mi àkọ́bí mi, oṣù Kẹ́rin náà ni mo bí, oṣù Kẹ́rin náà ni ni ọjọ́ ìbí ọkọ mi, àwa mẹ́ẹ̀ta ní ìdílé mi, oṣù Kẹ́rin ni ọjọ́ ìbí wa.

Ṣo máa ń ṣe ìmúdójúǹ wọ̀n software rẹ? Bẹ́ẹ̀ni, màá ń ṣe ìmúdójúǹ wọ̀n software mi torí bẹ́ẹ ni iṣẹ́ tí mò ń ṣe nípa software náà ni iṣẹ́ tí mò ń ṣe. Torí ẹ màá ń ṣe ìmúdójúǹ tó software mi, màá ń ṣe ìmúdójúǹ tó software mi.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Ah orin tí mo fẹ́ràn kí máa gbọ́ ni àwọn orin, àwọn orin ayé àtijọ́ tó ní ìtumọ̀ gidi. Ko n ṣe àwọn orin ìsìn tó ń kọ, tó jẹ́ pé ìtumọ̀ wọn, ìtúmọ̀ isọ́kúsọ́ lọ ní. Orin ayé àtijọ́ tó ní ìtumọ̀ gidi, tó ní, tó ní ǹkan tó, tó túmọ̀ sí.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ṣé ó máa ń rán àwọn èyan lọ́wọ́ ó lójú, ó lójú irú ìrànlọ́wọ́ to bá fẹ́ tó bá jẹ́ ìrànlọ́wọ́ owo ni màá fi, màá fi owó fún un, tó bá je pé iranlowo kí n bá wọn ṣe àwọn iṣẹ́ wọn kankan lórí i, bí i iṣẹ́ mi ṣìn ki arà ibí iṣẹ́ mi bá ní kí n bá òun ṣe iṣẹ́ oun kí ìrànlọ́wọ́ mo lè bá a ṣe, bí ìrànlọ́wọ́ tí mo máa ń ṣe fún àwọn ènìyàn.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára dáadáa. Ojú mi dára ó lẹ́wà. Ó jẹ́, ó jẹ́ ìdàbí ẹni. Kò sí a, kò sí ì àbáwọ́n kànkan ní ojú mi. Ojú mi dára gan. Ojú mi dára dáadáa. Ojú mi dára dáadáa. Ojú mi dára, ó dára dáadáa.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò èrọ rí? Rárá o, mi ò tíì bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò rí, n tí ẹ̀ mọ èèyàn tó n jẹ́ olùṣètò ẹ̀rọ gan torí ẹ́ kò sí bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ lọ́wọ́ èèyàn tí míì mọ̀